Mo ma ń ṣe irun mi ní ọ̀nà tó dára tó sì bá ara mi mu. Mo ní low cut tí mo ní tí mo ma lo ń fa ní ilé barber lé méjì lọ́ṣẹ̀ tàbí lé mẹ́ta. Mo fẹ́ràn irun yì nítorí ó rọrùn láti tọ́jú, kò sí nílò láti ma kombi irun tàbí láti ma fi kan sí. Ní ilé barber, wọ́n ma lo clipper láti fagi irun mi kékeré wọ́n sì ma shave àwọn ẹgbẹ́ dada kí ó lè dára. Iye owó tí wọ́n ma gba lọ́wọ́ mi ní bí ẹ̀ẹ́gbàrùn méjì, ṣùgbọ́n mo ma lọ sí ibi tí kò ní fún mi ní ìṣòro. Mo ní barber kan pàtó tí mo ma lọ bá torípé ó mọ bí wọ́n fi ṣe ń ṣe irú irun tí mo fẹ́ ṣe. Ó ma ń ṣe dada láìsí wípé kí n sọ púpọ̀ fún. Nígbà mìín tí owó bá san wọ́n, mo lè fagi irun mi fúnra mi nílé pẹ̀lú clipper tí mo rà ṣùgbọ́n èyí kò dára bí ti baba rárá. Nítorí náà mo fẹ́ràn láti lọ sí ilé barber lọ. Mo tún ma ń sọ irun mi pẹ̀lú shampoo lẹ méjì lọ̀sẹ̀ kí ó lè mọ́ dada. Lápapọ̀, mo gbìyànjú láti jẹ́ kí irun mi dára nígbàgbogbo nítorí pé ó jẹ́ apákan pàtàkì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra oúnjẹ ní òpópónà lẹ́ẹ̀kọ̀kan, pàápàá nígbà tí ebi bá ń pa mí tí n kò ní ìsìní àkokò láti dúró lọ sí búkà tàbí ilé oúnjẹ. Oúnjẹ òpópónà náà máa ń káàkiri ní Èkó. Oúnjẹ tí mo máa ń rà jùlọ ni bọ̀lí, ẹ̀wà àti agégé bread, gálà, meat pie àti roasted plantain pẹ̀lú ẹ̀pà. Àwọn oúnjẹ yìí dùn gan, wọ́n sì pọ̀ díẹ̀, èyí tó jẹ́ pé wọ́n dára fún ẹni tí owó rẹ̀ kọ̀ pọ̀. Nígbà mìí, mo máa ń ra súyà ní àṣàlẹ̀ nígbà tí mo bá jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Súyà dùn gan, pàápàá tí wọ́n bá sùn dáadáa pẹ̀lú yájì àti àwọn spices. Sùgbọ́n mo ṣọ́rá pẹ̀lú àwọn ibi tí mo ti máa ń ra oúnjẹ, torí pé àwọn kan kò mọ̀ wọ́n sì lè mu kí inú ẹni jẹ. Mo máa ń wò bóyá ibi náà mọ́, bóyá àwọn èèyàn púpò ló máa ń rà níbẹ̀ torí pé èyí fìyaǹ oúnjẹ wọn dára. Mo tún máa ń wò bí wọ́n ṣe ń se oúnjẹ náà, bóyá wọ́n fi ọwọ́ wọn, bóyá wọ́n fọwọ́ wọn dáadáa. Lẹ́ẹ̀kọ̀kan, mo ti jẹ oúnjẹ tí kò dùn tàbí tí kò mú inú mi dùn, nítorí náà mo máa ń ṣọ́ra.

Nígbà tí mo bá jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bí a ti máa ń pín owó náà dá lórí ohun tí a lọ ṣe. Nígbà mikan a máa ń ṣe Go Dutch èyí túmọ̀ sí pé ẹni kọ̀ọ̀kan yóò san owó tirẹ̀. Bí a bá lọ jẹun ní restaurant, a máa ń bèrè fún separate bills tàbí tí wọ́n bá kọ̀, a máa ń ṣírò owó náà kí ẹni kọ̀ọ̀kan lè san apa tirẹ̀. Èyí dára torí pé kò sí ẹni tó ní láti san owó púpọ̀ ju ẹlòmíràn lọ. Ṣùgbọ́n nígbà mi bí ọ̀kan lára wa bá ní owó díẹ̀ sí tàbí tí ó bá jẹ́ pé ẹni kan ń ṣe àjọyọ̀ kan bí i ọjọ́ ìbí, ẹni náà lè sọ pé òun máa san gbogbo owó. A máa ń gbà ṣùgbọ́n a máa ń sọ iṣẹ́ púpọ̀ a sì máa ń pinnu pé nígbà tó kàn, àwa náà yóò san fún un. Ọ̀nà mìíràn tí a má ń gbà ni pé kí ẹni kan san owó nígbà yìí kí ẹlòmíràn ni sì san ti ìgbà mìíràn. Bí àpẹẹrẹ tí mo bá san fún oúnjẹ lónìí ọ̀rẹ́ mi yóò san ti ọ̀la. Àwa kì í máa ń gbà gbíyànjú láti ṣe àṣèrọ̀ owó púpọ̀ ju. Kókó ni pé ká ṣe é ní ọ̀nà tó fẹ́. Lẹ́ẹ̀kọ̀kan ìṣòro máa ń wáyé bí ẹni kan bá rò pé òun san púpọ̀ ju ṣùgbọ́n a máa ń sọ̀rọ̀ rẹ̀ kédere kí a sì yanjú rẹ̀.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ ni àkàrà pẹ̀lú ẹ̀kọ tàbí pap, òwúrọ̀ kọ̀ọ̀kan. Bí mo bá ní àkókò, mo máa ń lọ ra àkàrà ní ọ̀dọ ìyá kan tó wà ní tòsí ilé wa. Àkàrà rẹ̀ dùn gan. Mo fẹ́ràn bí wọ́n ṣe máa ń dín in tí wọ́n sì máa ń fi tàtàsé àti ata sínú rẹ̀. Nígbà tí mo bá ra àkàrà, mo máa ń pàrọ̀ rẹ̀ pẹ̀lú pap tí ó tutù. Àdàlù àkàrà àti ẹ̀kọ papọ̀ máa ń dùn gan. Nígbà mi mo máa ń fi mílìkì àti ṣúgà sínú ẹ̀kọ náà kí ó lè dùn síi. Iye owó àkàrà tó pọ̀ sí báyìí, ọ̀kan le jẹ́ bí hundred naira, ṣùgbọ́n ó tún wúlò láti jẹ torí pé ó kun inú gan. Tí mo bá jẹ àkàrà àti ẹ̀kọ ní òwúrọ̀, ebi kò kí ń pa mí títí di ìrọ̀lẹ́. Mo tún fẹ́ràn àkàrà torí pé ó jẹ́ oúnjẹ Yorùbá tí ó wà látọwọ́dọwọ́ tí gbogbo wa ti sì jẹ ẹ́ láti ìgbà tá a wà ní kékeré. Ó mú mi rántí ìgbà àtijọ́ tí ìyá mi ti máa ń ṣe é fún wa. Mo fẹ́ràn àkàrà pẹ̀lú ẹ̀kọ ní òwúrọ̀ tí mo sì máa ń jẹ nígbà gbogbo tí mo bá ní àǹfààní.

Láti gba owó lọ́wọ́ àwọn ènìyàn jẹ́ ǹkan tó ṣòro díẹ̀ fún mi. Ni àkọ́kọ́, mo máa rántí pé èmi gan ti yá owó lọ́wọ́ ènìyàn rí, nítorí náà mo ní ètò láti bèèrè rẹ̀ padà. Mi ò kí fẹ́ràn láti jẹ́ kí owó náà pẹ́ púpọ̀ lọ́wọ́ wọn, torí pé ó lè di ìṣòro tó burú. Ọ̀nà tí mo máa ń gbà ni láti sọ̀rọ̀ ní ọ̀nà tó farabalẹ̀. Mo máa ń kìlọ̀ fún wọn pé mo nílò owó náà kí n sì bèèrè bóyá wọ́n lè san ní àkókò kan pàtó. Mi ò kín bínú torí pé èyí lè ba ìbáṣepọ̀ wa jẹ́. Nígbà mì tí ẹni náà bá ní ìṣòro owó gan, mo lè gbà láti jẹ́ kí wọ́n san díẹ̀díẹ̀ dípò kí wọ́n san gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan. Èyí máa rọrùn fún wọn ó sì fi hàn pé mo ní understanding. Ṣùgbọ́n tí ẹni náà bá ti ní owó tí ó sì sọ nǹkan bí ẹni pé òun ti gbàgbé, mo máa ń kìlọ̀ fún wọn lẹ́ẹ̀mejì tàbí lẹ́ẹ̀mẹta. Bí wọn kò bá san tán, mo máa ń sọ̀rọ̀ rẹ̀ kedere gan pé mo nílò owó náà báyìí. Lẹ́yìn tí mo bá ní irú ìró yìí, mi ò kí ń fún ẹni náà lówó. Láti gba owó kò dùn, ṣùgbọ́n ó jẹ́ ǹkan tí a gbọdọ̀ ṣe nígbà mìíràn láti rí owó wa padà.

Mo ma ń wo ojú àwòrán lójoojúmọ́ nígbà gbogbo. Èyí ti di ara ìgbési ayé mi. Ní òwúrò, nígbà tí mo bá jí, nǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti wo fóònù mi láti ṣàyẹ̀wò àkókó. Lẹ́yìín náà, mo máa ń scroll through Instagram tàbí WhatsApp láti wo ohun tí ń ṣẹlẹ̀. Èyí lè gba nǹkan bí i ìṣẹ́jú ogún tàbí ọgbon. Ní iṣẹ́, nígbà ìsinmi tàbí nígbà oúnjẹ ọ̀sán, mo tún máa ń wo fóònù mi láti ṣàyẹ̀wò íméèlì. Mo máa ń wo Twitter láti mọ ohun awonkan tó ń ṣẹlẹ̀, mo sì máa ń ka kọ̀mẹ́ẹ̀tì ti àwọn eyànkọ́. Èyí lè gba ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá. Ní àṣálẹ́, nígbà tí mo bá dé ilé, mo máa ń jókòó níwájú tv, mo sì máa ń wo fóònù mi ṣeré. Èyí lè pẹ́ tó wákàtí kan tàbí méjì kí n tó lọ sùn. Mo tún máa ń wo fóònù lẹ́ẹ̀kansí fún ìṣẹ́jú márùn-ún tàbí mẹ́wàá. Lápapọ̀, mo lè wo ojú àwòrán mi fún nǹkan bí i wákàtí mẹ́ta tàbí mẹ́rìn lójoojúmọ́. Mo mọ̀ pé èyí kò dára gan-an, mo sì ti ń gbìyànjú láti dín ìlò rẹ̀ kù torí pé ó lè kó àkókó púpọ̀ lọ tí yóò sì jẹ́ kí n máa ṣe àwọn nǹkan pàtàkì míran. Sùgbọ́n, ó ṣòro láti dín wọn kù.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sé dáadáa ni jollof rice. Èyí jẹ oúnjẹ Nigeria tó gbajúmọ̀ gan, tí gbogbo wa sì fẹ́ràn rẹ̀. Mo ti kọ́ bí a ṣe ń sé látọ̀dọ̀ ìyá mi, ó sì ti di oúnjẹ tí mo máa ń sé nígbà gbogbo. Láti sé jollof rice, a má ń bẹ̀rẹ̀ pẹ̀lú ṣíṣe tomato stew, a sì má ń pẹ́ẹ́ din pẹ̀lú òróró. A má ń fi maggi, garlic, ginger, curry àti thyme sínú rẹ̀ kó lè dùn. Lẹ́yìn tí a bá dín stew náà títí tí ó fi pọ́n jẹ, a má ń fi rice sínú rẹ̀, a sì má ń dáa dáadáa. A má fi omi díẹ̀ sínú rẹ̀, a sì má ń de. Ó ṣe, ó ṣe kódò kí ó má ṣe jíná, kí ó má ṣe jóná tàbí kí ó má tutù púpọ̀. Nígbà tí ìrẹsì náà bá ti parí, a lè fi ẹran adìẹ tàbí ẹja sínú rẹ̀, a sì lè jẹ́ ẹ pẹ̀lú plantain. Mo fẹ́ràn jollof rice nítorí pé ó dùn gan, ó sì rọrùn láti sé tí ẹni bá ti gbéra jọ rẹ̀. Lẹ́ẹ̀kọ̀kan tí mo bá sé fún àwọn àlejò, wọ́n má ń gbadùn rẹ̀ gan, wọ́n sì má ń béèrè bí mo ṣe sé.

WiFi mi máá ń yára lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan náà ó máa ń lọ́ra gan. Èyí tó máà ń mú mi bínú. Mo ń lo internet service provider kan ní àdúgbò wa. Wọ́n sọ pé internet speed wọn tọ́, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Ni òwúrọ̀ kùtùkùtù àti ní àárín ọ̀sán, WiFi náà máa ń dára gan. Mo lè download videos àti browse láìsí wàhálà. Ṣùgbọ́n ní àṣálẹ́, pàápàá láti ago mẹ́jọ dé ago mẹ́wàá, ó ma ń lọ́ra púpọ̀ torí pé gbogbo ènìyàn ní àdúgbò wa ló ń lo internet ní àkọ́kọ́ yẹn. Èyí máà ń mú kí n mo lè wo Netflix tàbí YouTube dáadáa. Mo ti pe ilé iṣẹ́ náà lẹ́ẹ̀méjì láti complain fún wọn. Wọ́n sọ pé wọ́n maa ṣé, ṣùgbọ́n ìṣòro náà sì wà. Mo ti rọnú láti yí internet provider mi padà, ṣùgbọ́n owó installation tuntun pọ̀. Nítorí náà, mo sì máà ń wá owó wọn pẹ̀lú fún báyìí. Nígbà tí WiFi bá lọ́ra gan, mo máà ń lọ lo data lórí fóònù, ṣùgbọ́n èyí tún gbọ́wọ́lórí púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó má ń ṣètò ǹkan púpọ̀. Mo fẹ́ràn láti ní ètò fún gbogbo ǹkan tí mo bá n ṣe torí pé ó má ń ràn mí lọ́wọ́. Ni òwúrọ̀ kọ̀ọ̀kan, mo má ń kọ ǹkan tí mo fẹ́ ṣe kalẹ̀. Mo má n ní àkókò kan mo má n ṣe eré ìdárayá. Nígbà mi mo má n fi àkókò fún ṣíṣe oúnjẹ àti àwọn ǹkan tí mo nílò láti ṣe kí n tó lọ sí ibi iṣẹ́. Èyí má n mú kí gbogbo rẹ̀ lọ́ kedere. Ni iṣẹ́ pẹ̀lú mo má n ní to do list. Mo má n ṣe àkójọ àwọn iṣẹ́ tí mo ní láti ṣe fún ọjọ́ náà. Èyí má n fún mi ní feeling of accomplishment. Mo tún ní calendar app lórí fóònù mi láti ṣètò àwọn àdéhùn àti deadlines. Ni ilé, yàrá mi má n wà ní ètò. Mo ní ibi pàtó fún aṣọ, ibomi fún bàtà, ìwé mi àti gbogbo ǹkan. Mi ò kí n fẹ́ràn láti wà nínú ìdààmú. Nígbà mi àwọn ọ̀rẹ́ mi má n sọ pé mo má n ṣètò púpọ̀ jù. Ṣùgbọ́n mo gbà pé ó dára fún mi torí pé ó má n mú kí àyè mi rọrùn. Ètò má n gbà mí lọ́wọ́ àkókò òjijì ó sì má n jẹ́ kí n ṣe iṣẹ́ mi ní dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa kí n tó fọwọ́ sí i. Èyí ṣe pàtàkì púpọ̀ torí pé àwọn àdéhùn máa ń ní àwọn terms àti condition tó lè nípa lórí mi. Mo ti gbọ́ ìtàn púpọ̀ nípa àwọn èèyàn tí wọ́n kàn fọwọ́ sí àwọn àdéhùn láì ka wọ́n dáadáa tí wọ́n sì wà nínú wàhálà lẹ́yìn náà. Nítorí náà, mo ti kọ̀ láti ṣọ́ra. Nígbà tí mo bá ní àdéhùn kan láti ka, mo máa ń ka, mo máa ń jókòó dáadáa láti ka gbogbo rẹ̀ lẹ́sẹẹsẹ. Mo máa ń fiyèsí àwọn nǹkan bí i iye owó tí wọ́n sọ, bí contract náà ṣe gùn tó àti bí nǹkan ṣe máa lọ. Tí nǹkan bá ṣòro láti yé mi, mo máa ń bèèrè ìbéèrè tàbí mo máa ń fi ààyè ránṣẹ́ sí ẹni tí mo mọ dáadáa. Mi ò kí ń yára láti fọwọ́ sí àdéhùn kankan láì mọ ohun tí ó wà nínú rẹ̀. Nígbà kan, mo ka àdéhùn rent kan, mo sì rí nǹkan tí wọ́n sọ pé ilé iṣẹ́ náà lè yí owó rent padà ní àkókò tí wọ́n bá wù wọ́n. Èyí kò dára fún mi. Nítorí náà, mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n fún mi ní àdéhùn títí tí wọ́n fi máa yí padà. Láti ka àdéhùn dáadáa ti gbà mí lọ́wọ́ ìṣòro púpọ̀ ó sì jẹ́ kí n mọ ohun tí mò ń fọwọ́ sí.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Sátidé. Mo fẹ́ràn Sátidé pé igbó ó jẹ́ ọjọ́ ìsinmi. N kò sì ní láti lọ sí iṣẹ́. Mo lè jí ní àkókò tí mo bá fẹ́ láìsí àláàmù tó máa máa jí mi. Mo sì lè sinmi dáadáa lẹ́yìn wàhálà ọ̀sẹ̀ náà. Ni ọjọ́ Sátidé làárọ̀, mo máa ń lọ́ra díẹ̀ lórí ibùsùn. Mo sì máa ń wo fóònù mi tàbí T.V títí di aago mẹ́sàn tàbí mẹ́wàá. Lẹ́yìn náà, mo máa ń jẹ breakfast tó dùn. Mo tún máa ń lo Sátidé láti ṣe nǹkan tí n kò le ṣe ní ọjọ́, week, bí i láti fọṣọ àbí láti lọ sí ọjà láti ra nǹkan tí mo nílò. Ni àṣálẹ́ Sátidé, mo máa ń jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. A lè lọ wo fíìmù, a lè lọ jẹun tàbí ka kán joko ní ilé ẹni kan láti máa sọ̀rọ̀ àti láti rẹ́rìn-ín. Nígbà mi ì, a máa lọ gbábọ̀ ní àṣálẹ́. Gbogbo ìgbádùn yìí máa ń mú kí Sátidé dùn fún mi. Ọjọ́ mìíràn tí mo fẹ́ràn pẹ̀lú ni ọjọ́ Sọ́ńdè, tóri pe mo máa ń lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n Sátidé ni èyí tó dára jù. Mọ́nday ni ọjọ́ tí mi ò fẹ́ràn rárá, tóri pe ó túnmọ̀ sí pé màá tún padà lọ sí iṣẹ́. Sátidé ni mò ń retí ní gbogbo ọ̀sẹ̀

Láti ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ṣe pàtàkì gan, torí pé ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣiṣẹ́ papọ̀ dáadáa. Ni àkọ́kọ́, mo máa ń ṣàlàyé kedere nípa ohun tí mo retí lọ́wọ́ wọn àti bí a ṣe lè ṣiṣẹ́ papọ̀. Mi ò kí n fi nǹkan pamọ́ tàbí kí n ṣe àṣírò. Mo máa ń sọ òtítọ́ ní gbogbo ìgbà. Èyí máa ń mú kí wọ́n gbẹ́kẹ̀lé mi, kí wọ́n sì dára fún ìbáṣepọ̀ wa. Mo tún máa ń gbọ́ ọ̀rọ̀ wọn dáadáa. Nígbà tí wọ́n bá ní ìmọ̀ràn tàbí ìfiyèsí kan, mo máa ń fi etí sílẹ̀, n kò sì fojú kékeré rẹ̀. Nígbà mi, àwọn èrò wọn máa ń da. Nítorí náà, mo gbà láti kọ́ láti ọ̀dọ̀ wọn. Mo máa ń bọ̀wọ̀ fún iṣẹ́ wọn pẹ̀lú. Bí wọ́n bá ṣe nǹkan dáadáa, mo máa ń kí wọn, mo sì máa ń yìn wọn. Nígbà tí ìṣòro bá wáyé, mo máa ń sọ̀rọ̀ rẹ̀ ní ọ̀nà tó fara abalẹ̀. Mi ò kí ń bínú kí n fi ẹ̀sùn kàn wọ́n lójú gbogbo ènìyàn. Dípo bẹ́ẹ̀, mo máa ń bá wọn sọ̀rọ̀ ní ìkọ̀kọ̀ láti wa ọ̀nà láti yanjú ìṣòro náà. Mo tún máa ń ṣètò ìpàdé déédéé láti wo bí iṣẹ́ wọn ṣe ń lọ kí a sì lè sọ̀rọ̀ nípa ìdójúkọ tí ó bá wà. Ẹ̀, sísọ àti ṣíṣe nǹkan dáadáa pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ ṣe nǹkan pàtàkì fún ìlọsíwájú company.

Rárá, èmi ò tíì gun ọkọ̀ ojú omi rí, ṣùgbọ́n ó jẹ́ ǹkan tí mo fẹ́ gbìyànjú. Mo ti gbọ́ pé ó dùn láti gun ọkọ̀ ojú omi, pàápàá nígbà tí ẹni bá rìnrìn àjò nínú omi. Ní Èkó, a ní àwọn ọkọ̀ ojú omi tí wọ́n máa ń lò láti kọjá lórí Victoria Island lọ sí Ìkòròdú tàbí lọ sí àwọn ibo mìíràn. Mo ti gbọ́ pé ó yára jùlọ ní ọkọ̀ ojú omi ju pé kí a wà nínú go slow ọ̀nà lọ. Nítorí náà, àwọn ènìyàn kan máa ń lò ó. Ṣùgbọ́n èmi kò tí ì ní ìgboyà láti gbìyànjú rẹ̀ torí pé ẹ̀rù ń bà mí díẹ̀. Mo ti gbọ́ ìtàn burúkú kan nípa ọkọ̀ ojú omi kan tó rì sínú omi, àwọn ènìyàn sì kú. Èyí ń bà mí lẹ́rù gan-an. Ṣùgbọ́n mo gbọ́ pé tí ọkọ̀ ojú omi náà bá dára, tí wọ́n sì ṣò sí ní àwọn safety measure tó péye, ó dára láti gun. Boya ní ọjọ́ iwájú nígbà tí mo bá ní ìgboyà púpọ̀ si, màá gbìyànjú láti gun rún. Mo gbọ́ pé ìrírí náà dára, pàápàá nígbà tí ẹni bá wà lórí omi tí afẹ́fẹ́ sì ń fẹ́ sí, ó lè jẹ́ ǹkan tó dára. Fún báyìí, mo sì wà lórí ilẹ̀. N kò lọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti danfo máa ma fi rìnrìn àjò. Ṣùgbọ́n mo r'eti pé lọ́jọ́ kan, mi ò ní bẹ̀rù omi, màá sì gun ọkọ̀ ojú omi.

Rárá o, èmi kò tíì lu etí mi rí, bẹ́ẹ̀ ni n kò ní ètè láti ṣe. Lílu etí túmọ̀ sí láti fi irin tàbí ohun ọ̀ṣọ́ kan gún etí, èyí tó jẹ́ kó máa ń dúró níbẹ̀ láti títí lái. Púpọ̀ nínú àwọn obìnrin ló máa ń ṣe, wọ́n sì máa ń wọ earrings tó lẹ́wà. Àwọn ọkùnrin kan pẹ̀lú máa ń lu etí wọn, ṣùgbọ́n kì í ṣe ohun tó wọ́pọ̀. Fún èmi, mo rò pé kò ṣe pàtàkì láti lu etí mi torí pé n kò fẹ́ràn láti wọ earring. Mo fẹ́ràn láti jẹ́ kí etí mi wà bí ó ṣe wà báyìí. Mo tún gbọ́ pé ó lè dùn nígbà tí wọ́n bá ń lu etí bí ó tilẹ̀ jẹ́ pé ìrora náà kì í pẹ́. Àwọn ènìyàn máa ń lọ sí salon tàbí ibi tí wọ́n ti máa ń lu etí láti ṣe, níbi tí wọ́n ti ní àwọn ohun èlò tí wọ́n mọ̀. Ṣùgbọ́n fún èmi, n kò nífẹ̀ẹ́ sí nǹkan báyẹn rárá. Mo fẹ́ràn bí ara mi ṣe rí báyìí, kò sì sí ohun tí mo fẹ́ yí padà. Nígbà mí, mo máa ń wò bí àwọn obìnrin ṣe máa ń wọ earring tó lẹ́wà, mo sì máa ń rò pé ó dára lára wọn, ṣùgbọ́n kì í ṣe ohun tí mo fẹ́ fún ra mi. Lápapọ̀, èmi kò tíì lu etí mi rí, n kò sì ní ètè láti ṣe é ní ọjọ́ iwájú.

Láti rí ìpèsè àwọn ohun èlò ṣe pàtàkì gan fún iṣẹ́ mi àti ayé mi lójoojúmọ́. Mo máa ń gbìyànjú láti rí i dájú pé mo ní gbogbo nǹkan tí mo nílò ṣáájú kí wọ́n tó tán. Ní ilé, mo máa ń ṣe àkójọ àwọn nǹkan tó ti fẹ́ tán bí i oúnjẹ, ọṣẹ àti àwọn ohun mìíràn. Mo máa ń kọ́ wọn sílẹ̀ sínú ìwé. Lẹ́yìn náà, ní ọjọ́ Saturday, mo máa ń lọ sí ọjà láti lọ rà wọ́n. Èyí máa ń jẹ́ kí nǹkan máa tán lójijì nílé. Ní iṣẹ́ pẹ̀lú, mo máa ń ṣàyẹ̀wò àwọn supplies wa ní ọ́fíìsì bí i paper, òǹkọ̀wé, stapler àti àwọn mìíràn. Tí wọ́n bá ti fẹ́ tán, mo máa ń sọ fún ẹni tó ń tọ́jú rírà ní ọ́fíìsì kí wọ́n le ra wọn ṣáájú kí wọ́n tó tán. Mo tún máa ń rí i dájú pé kọ̀m̀pútà mi àti àwọn software tí mò ń lò wà ní ipò tó dára. Tí nǹkan bá bàjẹ́ tàbí tí mo bá ti jó tán, mo máa ń pe àwọn IT kí wọ́n wá yànjú rẹ̀. Láti rí ìpèsè àwọn ohun èlò dáadáa ti ran mí lọ́wọ́ láti yẹra fún ìdènà nínú iṣẹ́ mi.

Ọrọ̀ ìgbàgbọ́ àtọwọ́dọwọ́ yìí jẹ́ ǹkan tí ó nílò ìròjinlẹ̀. Àwọn ìgbàgbọ́ àtọwọ́dọwọ́ jẹ́ àwọn ohun tí àwọn àgbàlagbà wa ti gbé kalẹ̀ láti ìran dé ìran, tí ó sì jẹ́ apá kan tí ó ṣe àṣà wa. Díẹ̀ lára wọn ni ìdí tí mo mọ̀, ṣùgbọ́n àwọn mìíràn jẹ́ bí superstition lásán. Fún èmi, mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ kan tó bá ọgbọ́n mu, tó sì wúlò, bí kí kí a bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà, kí a sì má jẹun ní òru púpọ̀, tàbí kí á sì má rìn ní òru láìsí fìtílà. Àwọn wọ̀nyí ni ó ń ba ọgbọ́n mu, wọ́n sì dára fún ìlera àti àbọ̀ wa. Ṣùgbọ́n díẹ̀ nínú àwọn ìgbàgbọ́ náà n kò gbàgbọ́ nínú rẹ̀, torí pé kò ní ìdí tí ó fi ese múlẹ̀. Bí i pé tí ọlọ́ọ̀lúńgbò bá kọjá níwájú rẹ̀, ó túmọ̀ sí ibi, tàbí pé tí ẹni kan bá sọ̀ pẹ̀lẹ́ fún ọ lójú ọjà, ó túmọ̀ sí pé wọ́n fẹ́ ṣe ẹ lógun. Àwọn irú wọ̀nyí kò ní ìdírára. Mo rònú pé ìmọ̀ àti ọgbọ́n ló yẹ ká fi ṣe àyẹ̀wò àwọn ìgbàgbọ́ yìí. Tí wọ́n bá wúlò, a lè tẹ̀lé wọn, ṣùgbọ́n tí wọ́n kò bá wúlò, a kò gbọdọ̀ jẹ́ kí wọ́n dènà wa. Mo bọ̀wọ̀ fún àṣà wa, ṣùgbọ́n mo tún gbà pé ìmọ̀ ìjìnlẹ̀ àti ìrònú ṣe pàtàkì pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò èrò rí, ó sì ràn mí lọ́wọ́ púpọ̀ gan. Ìgbà kan, ìdílé wa pinnu láti ṣe àjọyọ̀ ọjọ́ ìbí bàbá mi, a sì fẹ́ pé jọ ènìyàn tó tó ọgọ́rùn. Èyí jẹ́ iṣẹ́ tó tóbi gan, a sì mọ̀ pé àwa fún àwa kò lè ṣètò gbogbo rẹ̀ láìsí ìrànwọ́. Nítorí náà, a pe olùṣètò láti ràn wá lọ́wọ́. Obìnrin yìí ń ṣe iṣẹ́ náà ni pẹ̀lú inú dídùn, ó sì mọ iṣẹ́ rẹ̀ dáadáa. Asọ́ fún nípa iye owó tí a ní, bí aṣe fẹ́ kí àjọyọ̀ ná rí, àti iye ènìyàn tí a rátì. Ó bẹ̀rẹ̀ sí sé ẹ̀tò gbogbo nkan, ó wá ibi ta tí ma sé fún wa, wọ́n sì sé ẹ̀tò oúnjẹ àti mímu. Wọ́n pe DJ, wọ́n pèsè decoration tó lẹ́wà. Ní ọjọ́ àjọyọ̀ náà, gbogbo nǹkan ló dá àwọn àlejò wa, wọ́n jẹun, wọ́n mu, wọ́n sì jó. Kò sí ìṣòro kankan torí pé olùṣètò náà ṣètò gbogbo nǹkan ṣáájú àsìkò. A kò jókò, a sì gbádùn ara wa lẹ́yìn àjọyọ̀ náà. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀, a sì san owó rẹ̀. Eré yìí kọ́ mi pé láti pé àwọn tó mọ iṣẹ́ rẹ̀ nípa iṣẹ́ ta bá fẹ́ ṣe dára púpọ̀, wọ́n máa mọ bí wọ́n ti ń ṣe nǹkan dáadáa, wọ́n sì máa gba èèyàn lọ́wọ́ stress púpọ̀. Bí mo bá ní àjọyọ̀ ńlá kan láti ṣètò ní ọjọ́ iwájú, màá tún pe olùṣètò sílé ẹ̀kọ̀sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì lẹ́ẹ̀kọ̀kan. Mo bẹ̀rẹ̀ síí ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ní ọdún méjì sẹ́yìn nígbà tí mo rí pé ó rọrùn gan. Mo máa ń lo Jumia àti Konga tí wọ́n jẹ́ àwọn platform online tó gbajúmọ̀ ní Nàìjíríà. Ǹkan tí mo bá rà jù lọ ni àwọn electronics bíi phone charger àti earpiece. Mo tún ti ra aṣọ, bàtà àti ìwé lẹ́ẹ̀kọ̀kan. Mo fẹ́ràn online shopping torí pé mo lè wo iye pẹ̀lú àwọn oríṣìíríṣìí láìsí wí pé kí n jáde kúrò ní ilé. Mo tún lè ka àwọn reviews tí àwọn èèyàn mìíràn ti kọ nípa product náà kí n tó rà á. Èyí tó máa ń jẹ́ kí ń ranmí lọ́wọ́ láti mọ̀ bóyá ó dára. Ṣùgbọ́n mo máa ń ṣọ́ra ní gan nígbà tí mo bá ra ǹkan. Mo máa ń rí i dájú pé website náà ṣe gbẹ́kẹ̀lé, kí n sì ka bí return policy wọn ṣe rí. Lẹ́ẹ̀kan, mo ra bàtà kan ní online, ṣùgbọ́n nígbà tó dé kò bá mi. Ó sì yàtọ̀ síra pẹ̀lú àwọ̀ran tí mo rí. Mo complain, wọ́n sì gba padà kí wọ́n tún fún mi ní owó mi. Láti ìgbà náà, mo ti kọ́ ṣọ́ láti ṣọ́ra si. Online shopping dára, ó sì ní ń gba ẹni ní àkókò, ṣùgbọ́n a gbọdọ̀ ṣọ́ra láti má ba ra ǹkan tí kò dára tàbí ǹkan tí yóò fà wà ní wàhálà.

Mo ma n fọ ọwọ́ lójoójúmọ́ ní ìgbà púpọ̀, o le ju ìgbà mẹ́wàá lọ. Èyí se pàtàkì púpọ̀ torí ó ń ràn mí lọ́wọ́ láti yẹra fún àwọn àrùn. Ní òwúrọ̀ nígbàtí mo bá jí, ǹkan àkọ́kọ́ tí mo ma n ṣe ní láti fọ ọwọ́ mi pẹ̀lú ọṣẹ àti omi. Lẹ́yìn tí mo bá ti lọ sí ilé ìgbọ̀nsẹ̀, mo tún máa n fọ ọwọ́ mi dáadáa. Sájú kí n tó jẹun òwúrọ̀, mo ma n fọ ọwọ́ mi torí pé n kò fẹ́ kí àwọn àìlera wọnú óunjẹ mí. Nígbàtí mo bá ti dé láti ibi iṣẹ́, mo tún ma n fọ ọwọ́ mi torí pé mi ò mọ nǹkan tí mo fọwọ́ kan. Ní iṣẹ́, mo ma n fọ ọwọ́ mi ṣáájú kí n tó jẹun ọ̀sán. Lẹ́yìn tí mo bá ti lọ sí ilé ìgbọ̀nsẹ̀ náà àti nígbàtí mo bá fọwọ́ kan nǹkan tí ó ṣe ẹlẹ́rìí. Nígbàtí mo bá padà dé ilé, mo tún ma n fọ ọwọ́ mi pẹ̀lú ọṣẹ kí n lè mú gbogbo germs kúrò. Lẹ́yìn tí mo bá ti iṣẹ́ ilé ti ṣe, boya mó dáná ni tàbí mo fọṣọ, mo tún ma n fọwọ́. Sájú kí n tó lọ sùn pẹ̀lú, màá tún fọwọ́. Fífọwọ́ dédé jẹ́ eeh habit fún mi. Páapaa lẹ́yìn COVID nineteen tó ṣẹlẹ̀, mo maa n lo hand sanitizer pẹ̀lú nígbàtí ọṣẹ àti omi kò bá sí láti fọwọ́ mi. Fífọwọ́ jẹ́ nǹkan tó rọrùn, ó sì ṣe pàtàkì fún ìlera wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sára pàápàá nígbà tí mo bá fẹ́ wà níta fún àkókò pípẹ́. Mo ti gbọ́ pé àwọn rays tó ń jáde láti inú òòrùn lè pa ara ẹni lára. Ó sì lè fa skin cancer ní ọjọ́ iwájú tí a ò bá ṣọ́ra. Nítorí náà, mo máa ń gbìyànjú láti dáàbòbò ara mi. Mo ní ẹ́ ìdáàbòbò òòrùn kan tí mo ra ní pharmacy. Ó ní SPF 50. Èyí túmọ̀ sí pé ìdáàbòbò rẹ lágbára gan-an. Nígbà tí mo bá fẹ́ lọ sí beach tàbí tí mo bá fẹ́ wà níta fún ìgbà púpọ̀, mo máa ń lo ìdáàbòbò ara yìí. Mo máa ń ṣe é ní ìṣẹ́jú ogún ṣáájú kí n tó jáde kí ó lè wọnú ara mi dáadáa. Ṣùgbọ́n lóòótọ́ ni pé mo máa ń gbàgbé e nígbà mi kí n tó jáde. Èyí le jẹ́ àṣìṣe. Mo sì ti bẹ̀rẹ̀ láti gbìyànjú láti ṣe é nígbà gbogbo báyìí. Mo tún fẹ́ràn láti wọ fìlà nígbà tí mo bá mì í lọ́nà ní ọ̀sán kó ba lè dáàbò òòrùn mi lọ́wọ́. Ní orílẹ̀ èdè wa tó tutù, ní àwọn orílẹ̀ èdè tó tutù, àwọn ènìyàn máa ń fi ìdáàbòbò òòrùn wọn ṣe déédéé. Ṣùgbọ́n ní Nàìjíríà báyìí tí òòrùn ti máa ń gbóná gan, kòkò wa kò fiye sí tó. Ṣùgbọ́n mo ti kọ́ pé ó ṣe pàtàkì láti dáàbò àwọ̀ ara wa kí a má ba à ní ày- àìsàn ara ní ọjọ́ iwájú.

Nínú àpò owó mi, mo ní àwọn nǹkan oríṣiríṣi tí mo máa ń nílò ní ọjọ́, lójoojúmọ́. Ni àkọ́kọ́, mo ní paper money tó yàtọ̀ síra bí i ẹgbẹ̀rún kan, five hundred naira àti two hundred naira. Mo máa ń fi wọ́n ra àwọn nǹkan kékeré tàbí kí n fi san owó ọkọ̀. Mo tún ní ATM card mi pẹ̀lú tí mo fi máa ń yọ owó tàbí tí mo bá máa fi ra nǹkan ní àwọn ibi tí wọ́n bá ń gba káàdì. Mo tún ní ID card mi látọ̀dọ̀ ibi iṣẹ́, èyí tó ṣe pàtàkì gan, torí pé mo nílò rẹ̀ láti wọlé sínú ọ́fíìsì. Mo ní driver's license mi pẹ̀lú tí mo máa ń fi gbe lọ́wọ́ torí àwọn ọlọ́pàá lè béèrè rẹ̀. Mo tún fi àwọn àwòrán ìdílé mi kékeré kan sínú owó àpò owó mi, mo sì máa ń rántí, mo máa ń fi rántí àwọn ẹbí mi. Mo ní business card náà díẹ̀ nínú rẹ̀ fún àwọn ènìyàn nígbà tí a bá pàdé. Ǹkankan tí mo ti, tí mo ti ń fi sínú àpò owó mi ni receipt àwọn ibi tí mo ti ra nǹkan. Lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń fi àwọn shopping list kékeré kan náà sínú rẹ̀. Lápapọ̀, àpò owó mi kún fún àwọn nǹkan pàtàkì tí mo nílò fún ayé mi lójoojúmọ́, èyí tó jẹ́ pé mo máa ń gbé káàkiri.

Lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń sùn ní ọ̀sán ṣùgbọ́n kì í ṣe nígbà gbogbo. Ó dá lórí bí ọjọ́ náà ṣe lọ àti bóyá mo rẹ̀ mí tó. Ni ọjọ́ Saturday tàbí Sunday, nígbà tí mi ò lọ síbi iṣẹ́, tí mo bá parí àwọn nǹkan tí mo ní láti ṣe ní ilé, mo lè sùn ní ọ̀sán fún ìṣẹ́jú ogún tàbí ọgbọ̀n. Èyí máa n ràn mí lọ́wọ́ láti ní agbára tuntun fún ìyókù ọjọ́ náà. Ṣùgbọ́n mi ò kí n fẹ́ràn láti sùn lọ́sàn-án fún àkókò pípẹ́ torí pé ó máa ń mú kí ọrùn mi máa dùn lálẹ́. Nígbà tí mo bá sùn lọ́sàn-án púpọ̀, tí mo bá fẹ́ lọ sùn ní alẹ́, ọrùn kì o kí ń wá. Èyí máa ń jẹ́ ìṣòro gan-an. Ní weekdays, mi ò kí ń sùn lọ́sán rara torí pé mo wà níbi iṣẹ́. Bí ó tilẹ̀ jẹ́ pé nígbà mi lẹ́yìn oúnjẹ ọ̀sán, ara mi máa ń fẹ́ sùn gan-an ṣùgbọ́n mi ò kí ń lè ṣe bẹ́ẹ̀ torí pé mo wà ní ọ́fíìsì. Mo máa ń mu coffee tàbí mo máa ń rin kakiri díẹ̀ láti jí ara mi. Àwọn èèyàn kan máa ń fẹ́ràn láti máa sùn ní ọ̀sán ní déédéé, wọ́n sì sọ pé ó ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n fún èmi, mi ò kí ń ṣe. Sísùn ní ọ̀sán lè dára tí ó bá jẹ́ fún àkókò kúkúrú ṣùgbọ́n.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni òwúrọ̀ kùtùkùtù, pàápàá ní ago márùnsí mẹ́fà. Èyíi jẹ́ àkókò tí gbogbo nǹkan balẹ̀, tí ilẹ̀ sì tutù. Mo fẹ́ràn bi afẹ́fẹ́ oun tun se ma n tutu ni òwúrọ̀ ti eye si ma n kọrin. Ó máa ń mú kí ara mi balẹ̀ gan-an, ó tun sì máa ń fún mi ní peace of mind. Òwúrọ̀ kùtùkùtù ni àkókò tí ariwo kò tíì pọ́. Mo ń lo àkókò yìí láti ṣe àdúrà, láti rọ́nú jinlẹ̀ nípa ayé mi àti láti ṣètò ọjọ́ náà. Nigbami mo maa n joko ni ita lọ́nà díẹ̀ mo si maa n wo bi ile se ma n di imole díẹ̀ díẹ̀. Èyí máa ń dára gan-an. Mo tún máa ń lo òwúrọ̀ kùtùkùtù láti ṣe àwọn iṣẹ́ tí mo nílò tó nílò concentration. Ni àkókò mìíràn, àkókò mìíràn tí mo tún fẹ́ràn ni ìrọ̀lẹ́ díẹ̀. Ní ìgbà tí oòrùn bá fẹ́ wọ̀, nǹkan bí ago mẹ́fà tàbí méje, ìmọ́lẹ̀ ọjọ́ náà máa ń púpà díẹ̀ ó sì máa ń dára láti wò. Ṣùgbọ́n òwúrọ̀ kùtùkùtù ni àkókò tí mo fẹ́ràn jù lọ torí pé ó dára fún bíbẹ̀rẹ̀ ọjọ́ náà, ó sì ń jẹ́ kí n ní agbára àti motivation.

Ibi tí mo fẹ́ràn jù láti lọ ni Ọ̀sà, pàápàá Ọ̀sà tó wà ní Lekki ní Èkó. Mo fẹ́ràn ibẹ̀ gan torí wípé ó máa ń farabalẹ̀, ó sì jẹ́ ibi tó dára láti sinmi. Nígbà tí mo bá lọ síbẹ̀, mo máa ń rìn lẹ́bàá òkun, mo sì máa ń fi ẹsẹ̀ mi wọ inú omi tútù náà. Afẹ́fẹ́ òkun máa ń tutù gan, ó sì máa ń fẹ́ ara mi, èyí tó máa ń mú kí àárẹ́ ọjọ́ náà lọ. Mo máa ń jókòó lórí ìyanrìn díẹ̀, mo sì máa ń wò bí igi òkun ṣe máa ń jà. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti ronú jinlẹ̀. Nígbà mí, mo máa ń mú àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́ lọ síbẹ̀, a sì máa ń ṣeré volleyball tàbí ìyanrìn, tàbí a máa ń jẹ suya pẹ̀lú Chapman. Ni àṣálẹ́ pàápàá, òkun náà máa ń dára ní gan tí oòrùn bá fẹ́ wọ̀. Àláwọ̀ ojú oòrùn máa ń pupa, ó sì máa ń lẹ́wà láti wò. Mo fẹ́ràn láti ya àwọ̀ran níbẹ̀ pẹ̀lú. Ibi mìíràn tí mo tún fẹ́ràn lọ ni Freedom Park ní Island Èkó. Nibi tí mo máa ń lọ nígbà tí mo bá fẹ́ wà nínú ìdákẹ́jẹ́, tí n bá sì fẹ́ kàwé. Ṣùgbọ́n òkun tó wà ní Lekki ni ibi tí mo fẹ́ràn jù lọ torí pé ó máa ń fún mi ní àlàáfíà ọkàn.

Bẹ́ẹ̀ni, mo má n ṣe ìpè fídíò lẹ́ẹ̀kọ̀kan, pàápàá ní àsìkò COVID-19 tí gbogbo wa ti bẹ̀rẹ̀ sí í lò púpọ̀. Mo má n lo apps bí WhatsApp, Zoom àti Google Meet láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ní iṣẹ́, a má n ṣe ìpè fídíò fún meetings nígbà mìíràn, pàápàá tí àwọn kan lára wa bá wà ní ilẹ̀ mìíràn tàbí tí wọ́n bá n ṣiṣẹ́ láti ilé. Èyí má n rọrùn fún wa láti bá ara wa sọ̀rọ̀ ojúkorojú bí ó tilẹ̀ jẹ́ pé a kò wà níbìkan náà. Ní ìdílé pẹ̀lú, mo má n pé àwọn ìbátan mi tó wà ní ìlú mìíràn lórí ìpè fídíò. Èyí dára gan torí pé mo lè rí wọn àsi lè máa sọ̀rọ̀ bí ẹni tí a wa papọ̀. Ó dára jù láti ṣe ìpè ọ̀hùn lọ torí pé mo lè rí ojú wọn, mo sì lè mọ ibi tí wọ́n wà àti nǹkan tí wọ́n n ṣe. Nígbà tí ẹnìkan bá pè mí ní ìpè fídíò lójijì, mo má n kánjú torí pé mo nílò láti rí dájú pé yàrá mi mọ́, pé aṣọ tó dára ni mo wọ̀. Èyí lè fún mi ní wàhálà díẹ̀. Nítorí náà, mo fẹ́ràn láti ṣẹ̀dú ìpè fídíò ṣáájú àsìkò kí n lè múra. Laptop àti ìpè fídíò wúlò gan, pàápàá fún iṣẹ́ àti láti bá àwọn ẹbí sọ̀rọ̀ tó jìnnà. Ṣùgbọ́n mo sì fẹ́ràn láti pàdé àwọn ènìyàn lójúkorojú jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára mi nígbà gbogbo, pàápàá nígbà tí mo bá ń jáde lọ sí iṣẹ́ tàbí tí mo bá fẹ́ lọ síbi kan pàtàkì. Mo fẹ́ràn láti máa rùn dídùn torí pé ó máa ń fún mi ní ìgboyà, ó sì jẹ́ apá kan tí ó ṣe appearance mi. Mo ní àwọn perfumes oríṣìíríṣìí tí mo máa ń lò. Díẹ̀ lára wọ́n mọ́, díẹ̀ sì pọ̀n díẹ̀. Fún iṣẹ́, mo máa ń lo scents tó kéré díẹ̀ tí kò gbóná púpọ̀ kó má ba yọ àwọn ènìyàn lẹ́nu. Ṣùgbọ́n nígbà tí mo bá ń jáde ní àṣálẹ́ tàbí ní weekend, mo lè lo perfume tó tún lágbára díẹ̀. Mo fẹ́ràn àwọn scents bíi Gucci Boss àti àwọn designer perfume mìíràn, ṣùgbọ́n wọ́n gbówó lóri púpọ̀. Nítorí náà, mo máa ń ra àwọn tó wà ọ̀fọ̀débù. Mo máa ń pa perfume sára mi lẹ́yìn tí mo bá ti wẹ ní ọ̀rùn mi, lábẹ́ apá mi àti lórí aṣọ mi. Èyí máa ń jẹ́ kí ń rùn dídùn fún gbogbo ọjọ́. Látí pa ohun ọ̀ṣọ́ sára ń jẹ́ nǹkan pàtàkì fún mi, ó sì jẹ́ nǹkan tó ṣe pàtàkì gan.

Láti rántí àwọn ọ̀rọ̀ àṣírí náà mi jẹ́ nǹkan tó le díẹ̀ torí pé mo ní wọn púpọ̀ fún ímeèlì, fún bank app àti social media. Ọ̀nà tí mo máa ń gbà ni pé mo máa ń lo password kan náà fún àwọn account die Ṣùgbọ́n màá yí padà díẹ̀ fún àwọn tó ṣe pàtàkì bí i bank app. Èyí kò dára púpọ̀ torí pé tí àwọn hacker bá mọ password kan, wọ́n lè wọlé sí àwọn account púpọ̀. Mo mọ èyí, mo sì ti bẹ̀rẹ̀ láti gbìyànjú láti yí padà. Mo tún kọ àwọn ọ̀rọ̀ àṣírí náà mi sínú notebook kékeré kan tí mo fi pamọ́ dáadáa nílé. Mi ò kì í fi pamọ́ lórí fóònù torí pé tí ẹni kan bá rí, wọ́n lè lò ó. Nígbà mi mo máa ń lo password manager tó máa ń pamọ́ gbogbo password mi fún mi. Mo kàn nílò láti rántí password kan péré ni láti wọlé sínú app náà. Ṣùgbọ́n mo sì wà ní ìpele ìbẹ̀rẹ̀ láti lò ó. Ri rántí password jẹ́ wàhálà, ṣùgbọ́n ó ṣe pàtàkì láti ṣe dáadáa fún ààbò.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń mu vitamins nígbà mi pàápàá nígbà tí mo bá rò pé oúnjẹ tí kò ní vitamins tí kò yẹ. Mo tún máa ń mu vitamin C tablet nígbà òtútù tàbí nígbà tí mo bá rí lára pé mo fẹ́ ṣàìsàn. Mo gbọ́ pé ó máa ń ràn wá lọ́wọ́ láti mú àwọn eh nǹkan tó máa ń ja àìsàn nínú agbára wa lágbára. Lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń mu fish oil capsule pẹ̀lú torí pé wọ́n sọ pé ó dára fún ọkàn. Ṣùgbọ́n lóòótọ́ ni, mi ò kí ń mu wọn déédé bí ó ṣe yẹ. Mo máa ń gbàgbé lẹ́ẹ̀mẹjọ lọ́sẹ̀. Mo rò ní pé ó dára jù láti jẹ oúnjẹ tó ní vitamins tó yẹ bí èso, ẹ̀fọ́, ẹja àti ẹran ju pé kí a máa gbára lé supplement lọ. Ṣùgbọ́n àwọn supplement lè ràn wá lọ́wọ́ díẹ̀ nígbà tí nǹkan tí a bá ń jẹ kò bá tó. Mi ò kí ń mu eh ẹ̀rọ ìlera tí doctor kò kọ prescription fún mi torí pé ó lè léwu.

Láti pa ọkàn mi ró jẹ́ ǹkan tó ṣe pàtàkì gan, pàápàá tí mo bá wà very stressed. Ọ̀nà tí mo máa ń gbà ni pé mo máa ń gbàdúrà ní àkọ́kọ́, torí pé èyí máa ń fún mi ní àlàáfíà ọkàn. Lẹ́yìn náà, mo máa ń gbọ́ orin tó fara balẹ̀ bí i orin gospel tàbí jazz. Mo tún máa ń mí ìmìjìnlẹ̀ díẹ̀ láti fi ara mi balẹ̀. Nígbà mìí, mo máa ń lọ sí ibi tó balẹ̀ bí i òkun láti jókòó kí n rónú. Láti bá ọ̀rẹ́ kan sọ̀rọ̀ pẹ̀lú náà máa ń ran mi lọ́wọ́. Mo máa ń sọ ohun tó wà lọ́kàn mi fún wọn. Èyí tí máa ń mú kí mo fara balẹ̀. Eré ìdárayá pẹ̀lú náà máa ń ran mi lọ́wọ́ púpọ̀. Nígbà tí mo bá sáré tàbí tí mo bá ṣeré ìdárayá, gbogbo stress náà máa ń lọ. Mo tún máa ń ka bíbélì tàbí ìwé motivational. Lápapọ̀, pípa ọkàn mi ró nílò ah ṣuuru àti láti mọ oun tí ó máa ran ẹni lọ́wọ́. Gbogbo ènìyàn ní ọ̀nà tiwọn, ṣùgbọ́n àwọn wọ̀nyí ni èyí tí mo máa ń ṣe tó sì to fún mi.

Mo kẹ́yìn lọ sí ilé ìṣègùn ní ọ̀sẹ̀ tó kọjá. Mo lọ síbẹ̀ láti ra àwọn oògùn parasitamọ́ọ̀ àti cough syrup torí pé orí ń fọ́ mi gan, mo sì ń kóṣọ díẹ̀. Mo rò pé mo ti bẹ̀rẹ̀ sí sáìsàn nítorí ojú ọjọ́ tí ó tutù báyìí. Nígbà tí mo dé ilé ìṣègùn náà, mo sọ àwọn symptoms tí mo ní fún wọn, ó sì yà wọ́n lẹ́nu díẹ̀. Wọ́n fún mi ní oògùn tó yẹ, ó sì sọ fún mi pé kí n mu parasitamọ́ọ̀ náà lẹ́ẹ̀méjì lọ́jọ́ lẹ́yìn oúnjẹ kí n sì mú oògùn ikọ́ náà ní alẹ́ ṣáájú kí n tó lọ sùn. Iye owó gbogbo rẹ jẹ́ bí i ẹgbẹ̀rún mẹ́ta ààbọ̀ náírà, èyí tó pọ̀ díẹ̀ fún mi, ṣùgbọ́n mo nílò láti rà wọ́n. Lẹ́yìn tí mo ti bẹ̀rẹ̀ sí mu àwọn oògùn náà, ara mi ti ṣe dáradára si. Mo dúpẹ́ pé ilé ìṣègùn náà wà ní tòsí àdúgbò wa, kò sì jìnnà láti lọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè, torí pé ó yára, ó sì rọrùn jù láti máa gun staircase lọ, pàápàá tí ilẹ̀ náà bá ga púpọ̀. Ni ọ́fíìsì wa tó wà ní floor kẹwàá, mo máa ń lo ẹ̀rọ ìgbésókè nígbà gbogbo. Mi ò kí ń gun staircase títí dé òkè bẹ́ẹ̀ lójoojúmọ́, torí pé ó máa ń mú mi rẹwẹ̀sì. Ṣùgbọ́n nígbà mí ì tí ẹ̀rọ ìgbésókè náà bá kún, tí àwọn èèyàn sì ń squeeze ara wọn, ó máa ń dùn mí díẹ̀. Mo tún ń bẹ̀rù nígbà tí ẹ̀rọ ìgbésókè bá dúró lójijì. Èyí ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan rí, gbogbo wa sì bẹ̀rù nínú rẹ̀ títí tí wọ́n fi tunṣe. Láti ìgbà náà, mo ti bẹ̀rẹ̀ síí ronú nípa àlàáfíà mi. Nígbà mí ì tí mo bá lọ sí floor kẹrin tàbí márùn-ún nìkan, mo máa ń yàn láti gun stairs torí pé ó jẹ́ eré ìdárayá díẹ̀ pẹ̀lú. Mo fẹ́ràn ẹ̀rọ ìgbésókè, ṣùgbọ́n mo sì máa ń bẹ̀rù rẹ̀ díẹ̀ nígbà mí ì.

Ó dá lórí irú oúnjẹ náà àti ẹni tí mo bá wà. Tí mo bá jẹun pẹ̀lú ìdílé mi tàbí àwọn ọ̀rẹ́ mi tímọ́tímọ́, mo máa ń pín oúnjẹ mi láìsí wàhálà. A máa ń pín oúnjẹ ara wa, kò sì sí ìṣòro kankan. Ṣùgbọ́n tí oúnjẹ tí mo fẹ́ràn púpọ̀ bá ṣẹ́kù die bí i súyà tàbí ẹran adìẹ, mo máa ń fẹ́ pa á mọ́ díẹ̀ fúnra mi torí pé mo fẹ́ràn rẹ̀ gan. Nígbà mi ì, tí àjòjì bá kàn bèrè fún oúnjẹ mi, mo lè pín in pẹ̀lú wọn bí mo bá rí i pé mi ò nílò rẹ̀ gan, pàápàá tí wọ́n bá jẹ́ onígbàgbọ́ tàbí ọmọdé. Mo gbà pé ó dára láti pín ohun tí a ní pẹ̀lú àwọn ènìyàn nígbà mi. Ṣùgbọ́n tí ebi bá ń pa mí gan, tí oúnjẹ náà kò sì kéré, mo lè má pín torí pé mo nílò láti jẹ ẹ́ fúnra mi kí ebi má bàá pa mí. Lápapọ̀, mo fẹ́ràn láti pín oúnjẹ mi pẹ̀lú àwọn ẹni tí mo fẹ́ràn, ṣùgbọ́n ó dá lórí bí nǹkan ṣe rí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jíjó púpọ̀. Jíjó jẹ́ ǹkan tí mo máa ń gbádùn gan, pàápàá tí àwọn orin afrobeat bá dùn ṣe. Mo fẹ́ràn láti jó torí pé ó ṣe, ó jẹ́ eré ìdárayá tí ó máa ń mú mi gbé ara mi sókè. Mi ò kí ń ṣe professional dancer rárá, ṣùgbọ́n mo máa ń jó fún ìdùnnú ara mi. Ní ó wà ń bẹ, mo máa ń jáde lọ sórí ilé ijó, mo sì máa ń gbádùn ara mi pẹ̀lú àwọn ènìyàn mìíràn. Nígbà míì ní ilé gan, tí orin dídùn bá ń ṣe lórí rédíò tàbí TV, mo máa ń jó nígbà tí mo bá ṣe iṣẹ́ ilé. Jíjó máa ń mú kí inú mi dùn, ó sì jẹ́ ọ̀nà láti pa ìrònú rẹ́. Mo tún gbìyànjú láti kọ́ àwọn ẹ̀ṣẹ̀ ijó tuntun láti ọ̀dọ̀ TikTok àti Instagram, ṣùgbọ́n díẹ̀ lára wọn ṣòro púpọ̀. Jíjó jẹ́ ǹkan tí mo fẹ́ràn gan, ó sì jẹ́ apá kan tí ó mú ilé ayé mi dùn.

Mo kẹ́yìn lọ sí ilé ìkàwé ní oṣù mẹ́fà sẹ́yìn. Mo lọ síbẹ̀ láti ra ìwé kan tí mo nílò fún iṣẹ́ mi. Ilé ìkàwé ní yunifásítì mi ní àwọn ìwé púpọ̀ tó wúlò. Nígbà tí mo dé síbẹ̀, mo lọ sọ́dọ̀ librarian láti béèrè nípa ìwé náà. Ó ran mí lọ́wọ́ láti wá, a sì rí lórí shelf kan. Mo jókòó díẹ̀ láti kà á ṣáájú kí n tó rà á, torí pé mo fẹ́ rí i dájú pé ó wúlò. Lẹ́yìn tí mo ti ka apá kan rẹ̀, mo pinnu láti rà á. Iye owó rẹ̀ náà jẹ́ ẹgbẹ̀rún márùn-ún, ṣùgbọ́n ìwé náà wúlò fún research tí mo n ṣe. Mo tún wo àwọn ìwé mìíràn níbẹ̀. Mo sì rí díẹ̀ tó dùn láti kà. Mo ronú láti padà lọ síbẹ̀ ní ọjọ́ iwájú láti ya àwọn ìwé díẹ̀ si. Ìwé ìkàwé jẹ́ ibi tó dára láti lọ nígbà tí ẹni bá fẹ́ kọ́ nǹkan tuntun, tàbí tí ó bá ń wá infomation tuntun.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Mo ní àgbá rí kan tí mo máa ń mú lọ́wọ́ nígbà tí ó bá jọ pé ojú máa rọ, pàápàá ní àkókò ọjọ́ torí ojo lè rọ lójijì. Mo máa ń fi sínú bag mi tàbí mo máa ń pa ámọ̀ sínú ọkọ̀ mi. Rain coat gan, mo ní ọ̀kan ṣùgbọ́n mi ò kí ń lò púpọ̀ torí ó máa ń mú oorun wá. Mo sì fẹ́ràn umbrella jù. Àgbá rí rọrùn láti lò, a sì le pa ámọ̀ dáadáa. Ṣùgbọ́n ìgbà mìíràn mo máa ń gbàgbé rẹ̀ nílé, ojú yóò sì bẹ̀rẹ̀ sí rọ lójijì. Nígbà náà ni mo máa ń káàánú gan. Tí mo bá wà ní ibi iṣẹ́ tí ojo bá bẹ̀rẹ̀, mo máa ń dúró títí tí ojo yóò fi balẹ̀. Aṣọ wíwẹ̀ ṣe pàtàkì ní àkókò ojo kí a má ba à tutù.

Bẹ́ẹ̀ni, ojú mi dára. Mo máa ń ríran dáadáa, mo lè ka ìwé, mo lè wo TV àti láti rí àwọn nǹkan tó jìnnà láìsí iṣòrò púpọ̀. Ṣùgbọ́n ìgbà mìíràn tí mo bá ń wo screen bóyá ti phone mi ti laptop tàbí ti TV fún ìgbà pípẹ́, ojú máa ń fọ́ mi díẹ̀. Ó sì máa ń dàbí pé ó ń dáná. Mo gbọ́ pé screen time púpọ̀ lè ba ojú jẹ́. Torí náà, mo máa ń gbìyànjú láti ní breaks. Mi ò kí ń wọ gíláàsì torí mi ò nílò rẹ̀, ṣùgbọ́n bóyá ní ọjọ́ iwájú tí mo bá dàgbà, mo lè bẹ̀rẹ̀ sí í lò. Àwọn èèyàn púpọ̀ ní eh ìdojúkọ ojú báyìí torí phone àti kọ̀m̀pútà. Mo ń tọ́jú ojú mi dáadáa. Mi ò fọ̀ ọ́ pẹ̀lú. N kì ń wo screen ní òkùnkùn, mo sì máa ń sinmi. Ojú jẹ́ pàtàkì. Láìsí rẹ̀, ìgbésí ayé yóò ṣòro. Mo dúpẹ́ pé ojú mi ṣiṣẹ́ dáadáa.